Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Ìbéèrè ńlá ni ìbéèrè yìí o, nítorí pé èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò léèro wípé ó ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Ìgbà tàbí àkókò àbí tára bá ṣe, bá ra mi bá ṣe rí, tó bá ṣe ń ṣe mí ló máa jẹ kin nu. Oúnjẹ tí mo fẹ́ jẹ ní àkókò kan, mi ò fi bẹ́ẹ̀ ní oúnjẹ tí mo fẹ́ràn jù. Ṣùgbọ́n láwọn oúnjẹ tí mi ò fẹ́ràn, bí à kí n bẹ̀rẹ̀ láti ibẹ̀ yen. Fún àpẹẹrẹ, ah, àbí kí n sọ pé pé, kí n ṣe pé mi ò fẹ́ràn àwọn oúnjẹ yẹn. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ èmi ni mo sè tàbí ẹni tí mo mọ̀ wípé mo fẹ́ràn bó ṣe máa ń se oúnjẹ, mo lè máa jẹ. Èkiní ni ògì. Ògì, mi ò ún ṣe, ògì òún ṣe oúnjẹ tí mi ò kí ń jẹ o. Ṣùgbọ́n mi ò fẹ́ràn kí n lọ sí ilé ẹnìkan wá po ògì fún mi mọ, hinhin. Mi ò ní, mo lè máa mọ̀. Tí n bá máa mú gan, mo kọ̀ ọ́ rọ́jú ni. Mi ò ún ṣe oúnjẹ tó máa ń wù mí mu jẹ lá, ní ilé onílé. Àyàfi tó jẹ́ pé ẹni tí mo mọ̀ pé, à ẹni yìí ó ní ìmọ̀ tó tó. Mi ò fi ń fẹ́ mu ògì ní ibi kí ibi tí wá tí rí i. Oúnjẹ kejì ni ẹ̀wà. Àgàgà ẹ̀wà rírò, bó ṣe lè jẹ́ ẹ̀wà fúnfún tó máa ń ba ata lé lórí, mo lè jẹ níta. Ṣùgbọ́n ẹ̀wà rírò, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ bó ṣe ń ṣe ẹ̀wà rírò. Tí máa wá déta tí n bá ní mi ò jẹ́, ó máa dàrú wípé bí à mi ò fẹ́ràn ẹ̀wà ni. Mo fẹ́ràn ẹ̀wà ṣùgbọ́n mi ò kí ń jẹ níta. Mi ò ṣe náà torí pé ó fi bẹ́ẹ̀ máa ń ṣe àṣà oúnjẹ. Tó bá ti jẹ́ oúnjẹ tó wá láti orílẹ̀ èdè Nàìjíríà, láti ẹ̀yà Yorùbá, ah, mo máa ń jẹ. Mo máa ń jẹ. Hmm, bí à mo lè sọ pé àwọn oúnjẹ tí mo mọ̀ pé mi ò lè ṣe kí n má jẹ, tí mo ń fẹ́ràn, ṣùgbọ́n tí ó ṣe pé ó ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn ìrẹsì. Bí à kí wọ́n yàn dé ata sí ìrẹsì, àbí kó fi ìrẹsì ṣe jọlọ́ọ̀fù, mo fẹ́ràn rẹ̀. Mo tún fẹ́ràn oúnjẹ olókè lè bí iyán. Iyán kí wọ́n wá ṣe ẹ̀fọ́ rírò sí, tàbí wọ́n ṣe ọbẹ̀ ẹ̀gúsí sí, tàbí ọbẹ̀ ilá. Ìyẹn náà dára. Ọjọ́ mìíràn dè, bí mo ṣe sọ pé à oúnjẹ tí mo fẹ́ràn, mo lè jí láàárọ̀ ọjọ́ mi kó má wù mí, ọjọ́ mìíràn kó má wù mí jẹ. Nígbà tí mo ṣe sọ pé mi ò ní oúnjẹ tí mo fẹ́ràn jù ni. Bí mo ṣe sọ pé mo fẹ́ràn ìrẹsì ńsìn, mo lè jí láàárọ̀ ọ̀la kíni. Ìrẹsì tí ẹwu mi ń jẹ jàáre, kò wù mí jẹ, kó jẹ́ ẹ̀bà ló máa tú. Mi ò fi bẹ́ẹ̀ lò oúnjẹ tí mo fẹ́ràn jù, ṣùgbọ́n láwọn oúnjẹ kan tí mo mọ̀ pé kìí, oúnjẹ pàtàkì làwọn oúnjẹ yìí. Àwọn ni bíi jọlọ́ọ̀fù rice, iyán. Ah, oúnjẹ wo mo tún mọ̀ pé mo, mo láì kí kí èèyàn ṣe ẹ̀wà kó wá dín dòdò sí. Ah, mo fẹ́ràn rẹ̀ gidi gan. Mo tún fẹ́ràn, mo tún fẹ́ràn kí èèyàn jẹ́ àmàlà àti àbùlà. Àbùlà yẹn làwọn ọ̀yọ́ máa ń, ewédú, tó máa ṣe ewédú àti gbẹ̀giri, wọ́n á fi ẹran ṣe pẹ̀lú ọbẹ̀ ata. Ọ̀nà náà máa ń pè láàbùlà. Ah, àmàlà àti àbùlà yẹn, mo fẹ́ràn rẹ̀ gan ni. Mi ò lè sọ pé òun ni mo fẹ́ràn jù. Nítorí níìsín mo ti dárúkọ bí i oúnjẹ mẹ́ta tí mo fẹ́ràn. Àwọn oúnjẹ tí mo mọ̀ pé tí n bá rí, mi ò lè sọ pé mi ò jẹ ni yẹn. Mo fẹ́ràn rẹ̀. Ah, àwọn oúnjẹ tí mo sábà máa ń jẹ náà ni. Àwọn oúnjẹ tí mo sábà máa ń jẹ ni. Mi ò kí ń yóò, ṣùgbọ́n mo tún jẹ́ èèyàn kan, mo tún láì kí mo ń jẹ àwọn tó ń pè ní egbò. Mo láì kí bó ṣe máa ń ṣe àwọn ẹ̀fọ́, mo máa ń jẹ yẹn náà. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan péré mo ti jẹ oúnjẹ àwọn ọmọ làárẹ, àwọn tó wá láti North, bí àwọn Hausa, Fulani, mi ò láì kí ìṣọwọ́ ṣe oúnjẹ wọn. Mi ò, mi ò gbádùn oúnjẹ yẹn lọ́jọ́ yẹn. Mo láì kí àwọn ará Calabar náà tó bá ṣe oúnjẹ, oúnjẹ wọn máa ń dùn. Ko si oúnjẹ tí mi ò kí ń jẹ, ṣàṣà ló ń jẹ tí mi ò kí ń jẹ. Mo fẹ́ràn gbogbo oúnjẹ. Ẹ̀ṣe, mo lérò wípé mo dá àwọn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣe lọ́pọ̀lọ́pọ̀.